Ìgbà tí mo keyìn lọ sí ibi oúnjẹ ni ọjọ́ tí mi o tete ṣetán níbi iṣẹ́ tí mò ń sẹ́, tí gbogbo àwọn akẹgbẹ́ mi sì ti lọ sí ibi oúnjẹ. Olorun gan ni ó yo mi, o kuu díẹ̀ kí oúnjẹ náà tán ni mò ń de bẹ̀. Mi o ba máa jẹun ní ọjọ́ yẹn, tori ibí táa ti mọ́ra oúnjẹ, ó ń jìnnà sí ibi tí ó jìnnà tí oúnjẹ ti tò sí bá ti tán.

Mo ma n mu omi ni ojúmọ́, mo ma n mu omi. Ní àárọ̀, mo ma n mu boya bi kọ́ọ̀pù méjì. To baá tún ti se díẹ̀ sí, mo tún le mu ẹyọkan sí. Ko di ọwọ́ ọsàn náà, mo tún le mu méjì náà. Bá sì di ọwọ́ rọ, tò bá di díẹ̀ sí náà, máa ma bo. Tò di ọwọ́ nù, mma mu omi ni ogún igba sí. Ó gbe ba n gbẹ mí lásán, mma mu omi. Mma mu omi o.

Ojú mi dára gan o. Ojú mi dára, ó sì gúnrégé dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ojú mi dára. Ojú mi ò fi tàn gúgún bàjẹ́ ní gbogbo ìgbà. Gbogbo igba ni ojú mi máa ń gúnrégé, tí ojú mi sì dà. Ojú mi dà gan o, ó dà. O máa dà àwọn ènìyàn ní orun, ó dè máa dà ẹ̀mi náà ní orun pe sèmi ni Ọlọ́run ṣe iru ojú báyìí fún. Ojú mi dára.

Rárá o, èmi kì í gbé ipò ẹyin o, mi ò kí gbé ipò ẹyin rárá. Asíwájú ni mí fún gbogbo ọ̀dọ́ ǹkan náà ní gbogbo ibikíbi. Asíwájú ni mí, mi ò kí gbé ipò ẹyin rárá. Mi ò ní bá a gbé ipò ẹyin láíláí, mi ò kí gbé o, mi ò kí gbé ipò ẹyin. Asíwájú ni mí.

Mo ní ìmọ̀ tuntun dáradára tí mo fẹ́ kọ́ nípa iṣẹ́ mi o. Mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń so five naira ṣe máa fi sọ́ di five hundred naira. Mo fẹ́ mọ̀ nípa rẹ̀, àti nípa bí èèyàn ṣe lè dàgbàsókè si. Mo fẹ́ mọ̀ nípa rẹ̀. Ìgbésẹ̀ tí mo le gbé láti dàgbàsókè ní ẹnu iṣẹ́, mo fẹ́ mọ̀ nípa rẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo fẹ́ mọ̀ nípa dáadáa.